Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Gbogbo òfin ìyára ọkọ̀ ni mo màá ń tẹ̀lé, torí ní ìlú wa tí o bá tẹ̀lé òfin tí won ba ti lè mọ̀ mu o, wà á san owó púpọ̀ tí yóò sì fẹ́ san. Torí irú pé dándán kí ẹ̀eyan tẹ̀lé òfin tí kò bá sí ẹni tó ó lè má wọ ọkọ̀ mọ́ kí jẹ́ kí wọ́n gba ọkọ̀ rẹ.

Ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? A fóònù tèmi o gbóná torí fóònù tuntun ni. Te wá ti rí fóònù tó ń gbóná báyìí, àwọn fóònù tó ti pe ni. Tòr, ìgbà mélòó náà sì ni àwọn fóònù ení gan an, ògoòjí wákàtí báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbóná. Tòr, a mo tèmi kò gbóná torí pé tuntun ni. Tí ńkán tutun bá sìn gbóná bá wọn wáhala ti wá ni.

Ìgbà wo ni o kanyin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi ni ní gbogbo ìgbà la máa ń pàdé. A máa ń fi ohun tí a wà nílé lọ. Ọ̀jọ̀ tí mo bá lọ lílù, mo máa mú wọn wá pàdé ara wa. Tí mo bá lọ lílù, mo lè pàdé wọn. À mí ìtajà, wọn ń bí wá yìí, a pàdé. Tí a bá dún dé ibi tí a tún pàdé. Ìkanà gbogbo a tún ṣiṣẹ́. Ó mu un easy fún wa ká fi lè lọ ṣiṣẹ́. Ó sì wọnu.

Ibo ni o máa ra nǹkan? Tí emi bá fẹ́ ra nǹkan, ọjà ni emi máa ń lọ torí ó jọ̀pọ̀ lọ́jà. Tí ọ bá ra ní ilé, à lójù ẹ́ ni wọ́n á fọ́ ọ lórí ni. Irú ẹwà ni ìsìn tan tá lọ́jà lóní, à, one thousand àwọn tí wọ́n, wọ́n ta ni wan tu. Ó rí pé teyan bá fẹ́ ra nǹkan, ó fẹ́ kánkań lọ ọjà. Ṣùgbọ́n tí ó bá ṣẹ bẹ́ẹ̀ ni, awon eleyii okan gbọ́n orí rẹ̀, won gbọ́n orí rẹ̀, won ò sì ní je ọ́ rí nǹkan ṣe.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó ní ẹrọ̀ fún ìlera? Tọ̀, irú àwọn oúnjẹ wọ̀ gan ló lẹ́rọ̀ fún ìlera n lè ṣọ. Amo èmi máa ń jẹ oúnjẹ gidi, wọ́n sì máa ń mọ̀ mí gidi bóyá o ṣẹ́ ri nu àtàwọn igi èso tó máa ń mọra rọ̀, mo máa ń jẹ wọ́n gidi gan. Nígbẹ̀mí máa ń mu wọ́n.

Ṣé o fẹ́ràn kíkọ orin? Orin Gásíà, ìbùsùn kankan tí mi fẹ́ràn mi ò sì fẹ́ràn rẹ̀ dára. Mo se wà motìí tọdún mẹ́wàá tí mi ò gbọ́ orin kankan. Kini n tí mo fẹ́ fi ọrin ṣè ti mọ́ ní kuran ti mo fẹ́ gbọ́. Aye ò le, nígbà tí a bá sì fẹ́ràn ko need kò máa bá awọ̀n eeyann gbọ́ torí kò sí ǹkankan nibi bẹ́ẹ̀, orin.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe tó? Àwọn ẹbí tèmi wọn ó láṣà gidi kan tó jẹ́ pé a wá mú kókó kókó kó. Tẹ bá dẹ́nu ẹbí mi nínú ilẹ̀ Yorùbá, máa mọ̀ àsá bá yìí, wọ́n ṣe é ju káń sí loun lọ. Amo lẹ́bí tèmi kò ṣàṣà púpọ̀. Ẹbí tèmi a kan wọ aṣọ nípò, a máa yélè kankan. Ó bá lọ fẹ́ máa ń ṣàṣà púpọ̀, àṣà púpọ̀, ọ́kan máa ń sin táwọn Yorùbá fẹ́ ni.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Sé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ tí ẹ ń sọ yìí kò yé mi. Torí Yorùbá yẹn náà ó pọ̀ díẹ̀ kí í ṣe gbogbo wá náà lagbọ́ Yorùbá tó bá wù. Èyí tí wá ń jẹ́ ohun ọ̀ṣọ́ yìí gan mi ò mọ̀, àmọ́ ń lé sọ fún yín ṣe mò mọ ń wọ àbí mi lẹ́wò Bó ti ṣe rínú.

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́? Ẹni tó bá rẹ̀ ló ń mu Ògùn lójoojúmọ́, èmi ń mu Ògùn lójoojúmọ́, ko da o sì wá. Ó fẹ́ rẹ̀ mí lóde táa ká ń jí Ògùn ní ìsìn. Kì í ṣe dandan ni ki'yan mu Ògùn, áfi tó bá rẹ̀. Ọ̀, tẹ ba ti rí kí ẹ̀yan ń mu Ògùn, ń mu Ògùn lójoojúmọ́, tọ́kù rẹ̀ ni. Àmọ́ kó rẹ̀ mi, èmi ẹ sí ń mu Ògùn lójoojúmọ́. Ẹ̀skí a?

Báwo ni o ṣe máa ń gba ihin? Mo máa ń gba iyìn bí aráyé ṣe ní ká gbàá, mo sì máa ń bá awọn ènìyàn náà ṣe bó ti fẹ́ káa ṣe. Iyìn jẹ́ ǹkan tó jẹ́ pé kí tọ ba fẹ́ gbàá, òun ní láti tẹ̀lé báwọn èèyàn ṣe ń ṣe kí wọ́n sì ṣe bá èèyàn ṣe ń ṣe. Tọ bá gbà iyìn, ohun tó fẹ́ lò fún tọ̀, à waa mọ̀.

Ṣé o ní àgbàlá ojò? Àgbàlá ojò o se ńkán ti ẹ̀eyàn maa n ni. Àgbàra ojò jẹ́ ohun tó jẹ́ pé tó òjò bá rọ̀, á rí ọ̀nà lọ gbà, á ríbi kọjá. Tọ̀, èmi ò mọ̀ bí tí ẹ ti rí àwọn yóruba tí ẹ ń kọ o, ẹ̀yin na try, ẹyin na try, e ṣi ṣẹ́ dáadáa. À mọ́ àgbàrá ojò, ǹkan kan ni tó jẹ́ pé kì í ṣe ẹ̀eyàn o nì tí ó fi kalẹ̀ lẹ̀. Bóyá ẹ wá ń sọ̀rọ̀ pé bí ti n tì gbe omi ojò ni o, ìwà mo.

Ìgbọnàjẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ẹ̀ ìgbọnàjẹ́jẹ́ tó jẹ́ pé èèyàn ò ní ṣe léṣe ni mo fẹ́. Bo sì ṣe wọ́n mú bí i bá rí ǹkan tí ó pà yẹn láya lọ́nà, ó lè mú èèyàn máa subú àbí ǹkan máa n yọ. Ara ìgbọnàjẹ́jẹ́ tí mo gbá náà ni pé ọ̀bẹ mi yóò fi kalẹ̀ sí ibi tí àwọn ọmọ ti fi ṣeré. Hmn nínú yàrá mi ò hmn mo gbó ǹkan, mo máa wo bí i ṣe màá fi ṣe, ó sì máa ń tọ́jú rẹ̀.

Àjọ̀ ọdún wo ni o fẹ́ràn jù? Àjọ̀ ọdún, ọdún iléyá ni mo fẹ́ràn jù torí òun ni ọdún tí gbogbo yín yóò wá, a sì pa ẹran, a jó a jó. Kódà ọdún ilé mi ni ọdún tí ó jẹ́ pé gbogbo ènìyàn ki n lo fẹ́ràn rẹ̀, gbogbo ènìyàn mi nìkan gbogbo wọn sun ní àgbáyé yìí ló fẹ́ràn rẹ̀. Ọdún ni tó jẹ́ ọdún ni tó jẹ́ pé a kò sí bí èèyàn sẹni fẹ́ràn rẹ̀ ni kí mo pa kó fún.

Ṣé o mọ bí a ti ń ṣe ìràwọ̀ àkókò? Bá ṣe ń ṣe ìràwọ̀ àkókò mo mọ̀ dáadáa torí pé èmi náà máa ń tẹ̀lé wọn gbà mí tọ̀. Àmọ́ kò sí ohun tí mo fẹ́ sọ torí pé nǹkan yàtọ̀ sí ara wọn. Ó yàtọ̀ sí ara wọn tí ń bá ní mo mọ̀ dáadáa. Ọ̀rọ̀ mòpọ̀ àmupọ̀ àmáde náà ni èmi náà máa ń bá wọn ṣe àmọ́ tọ̀, wọ́n sì máa ń ṣe náà ní rere.

Ṣé o máa ń kọ orin kélé? Orin kélé e se ń témi n kọ. Ó sì wá, ani n tó bá jó orin, orin báyìí mi ò fẹ́. Àwọn orin kélé tán. Àwọn Yorùbá máa kọ́. Amo emi kò sí ń tó kan mi pẹ̀lú rẹ̀ bó ṣe wà un. Kodá, awon ohùn imi ó wu mi wù ní àwọn ọmọ ilẹ̀ Hausa leleyìí kò sì jẹ́ bẹ́. Kò jẹ́ bẹ́ báwon eyàn ṣe ń wo ni. Tó bá ṣe pé ó jẹ́ bẹ́ ní tò, n bá mọ̀ mo, n bá mọ̀ mọ̀ Yorùbá sọ.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Tọ̀, àṣálẹ́ bó ṣe wà wun, àáà, èmi ntorí mo fẹ́ràn oúnjẹ púpọ̀. Àṣálẹ́ wun àti bó ó ní, màá fọ ọpọlọ mi ro bí mo ṣe fẹ́ jẹun nígbà wo. N tí mo kúkú n ṣe ni, tọ̀, kí ló kuku kàn mí. Tọ̀, ní àṣálẹ́ gbogbo oun tí ẹ̀ bá rí, làá mi yóò ṣe, àmo emi ń tẹ mi bi mo ṣe wà wun. Ọpọlọ mi mo ń fi n ra óúnjẹ ní lásìkò.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ẹ̀mí fẹ́ràn ìmọ́lẹ̀ ti ìrọ̀lẹ́ torí kin ni nígbà ó ń wọ̀ kò sì gbóná. Àmọ́ ìmọ́lẹ̀ tó wúrọ̀ hún ó máa ń wọ ara ó sì máa ń jẹ́ kí ó fún èèyàn ní tí àwọn òǹgbó ń pè ní Vitamin D. Tọ̀, àmọ́ tó bá wù mí ká likú náà ló ń fẹ́ràn, bí èmi ṣe wà òun, imọ́lẹ̀ ti ìrọ̀lẹ́ mo fẹ́ràn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn, ṣé óhun náà kọ́ là ń pe n foonu ni? Tó bá se ọhun ní tọ̀, kínni mò ń lò tí mo fi ń bá yín sọ̀rọ̀? Àmọ́ tó bá ṣe pé ǹkan mi ni, èmi ò wá mọ̀. Àmọ́ tó bá ṣe tẹ́lẹ̀ ní tọ̀, òun ló wà lọ́wọ́ mi tí mò ń lo yìí, bó sì ṣe wa un, tẹ bá lè fún mi lówó mii gan-an, ṣé inú mi ò bá dùn? Ara mi ò bá yá, àmọ́ un rò ó bẹ́e fún mi lówó mii bó ṣe wa un, e stingy gan.

Kíni ó máa ń jẹ ní ọ̀sán? Ọ̀sán bó ṣe wá, tí n bá wà níbí isé mi, mì jẹun púpọ̀. Sugbon tí n ba ń lọ bá yẹ pé mo wà léèní, gbá è mi máa mu gàárì, gbá è mi máa sì se ẹ̀wà. Ẹ̀wà ni màá jẹ bó ṣe wá. Sugbon bi n ba wà níbí isé ni mí ó jẹun kankan bó ṣe wá. Ó wí bí ẹni tí ń gbawẹ̀ ní ìtọ̀. Bo láti fẹ́ ṣè si. Ọlọ́run bó ṣe kádàára ẹni náà ni. A á lo bó ṣe rí náà ni. Ólóhuń ṣàánú wa.

Ṣé o máa ń fín turari? Turari jẹ́ oun tó daa púpọ̀, èmi sì máa ń fín. Tó o kò bá fín turari, oo mọ run ní pala, èèyàn o sì gbọ́rọ̀ mọ́o run tọ̀. Turari jẹ́ un tó da kódà wọ́n ní ànábí i lìke turari. Àwa náa sì gbọ́rọ̀ láìkí rẹ̀ nítorí pé bí ìle aye ṣe ń lọ, èèyàn o gbọ́dọ̀ moọ́ run pa. Elọ́ mìí n fẹ́ tí win ò láìkí rẹ̀ dé. Àmọn ẹ̀mí láì kí rẹ̀ bó se wa yen bẹ bá fún mi gan, màá fín.

Ṣé o ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Àwọn olùṣètò ọ̀rọ̀, wọ́n máa ń fi bi báàdì kalẹ̀ sí tí ẹ fi máa lo ẹ̀rọ nígbà tí ó jẹ́ pé ǹ kan tún tẹ̀rí rí. Torí a máa ń ránná ọ̀tọ̀tọ̀, àwa ti ṣe, àwa ti wá ìrànlọ́wọ́ wọn, wọ́n sì fún wa ní ìrànlọ́wọ́. Tọ bá pé wọ́n, wọ́n á dàun, tọ bá mẹ́séjì wọn náà, wọn ó dàun. Mẹ́séjì ni a máa ṣe fún wọn torí pé òun ló better jù.

Ṣé o mọ ọ n sùn ní ọ̀sán? Kòsí àyè àti sùn lọsàn loójọ tí ń bá ní ibí ṣe àárọ̀ àmọ́ tí ń bá ní ibí ṣe àárọ̀, tí ń bá wà ní ibí ṣe alẹ́, mo mọ n roorun sùn gidi gan. Torí, ẹni tó lọ jókòó, tó lọ ṣiṣẹ́ lálẹ́, òyẹ kó sùn lọ́sàn kó fi nara. Mo ń sùn gidi gan lọ́sàn nígbà tí o á jẹ pé iṣẹ́ alẹ́ ni mo ń ṣe àmọ́ tó bá sé iṣẹ́ àárọ̀ ni, kò sí ń tó kan mi pẹ̀lú, ah, oorun.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Tọ̀, ìgbéjáde oníbáràkú-ìkú-ṣe fíìsi náà sì ṣe máa tún mọ rẹ̀ sí. Àmọ́ lọ́dọ̀ tèmi, èmi náà sì gbọ́ jáde ibi iṣẹ́ mi torí, à! Bí bá sì gbé ege, ìgbéjáde náà ni wọ́n ń gbé. Ó sì ṣe wọ́n ohun, èmi sì ṣiṣẹ́ gidi gan-an, wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Mi ò jẹ́ kí wọ́n ríná mi, mi ò sì jẹ́ kí wọ́n fojú burúkú wò mi.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Sé o máa ń mu ohun mímu pirotíìnì? Èwo ni jẹ pirotíìnì torí ọlọ́run. Èmi ò mọ̀ bí téè tí ń rà wọ́n kíní ní fá. Sé yò bá sile ń kọ́ ni? Àbí ẹ̀ wọ́n nkankan ni ibi ikan ten kọ́? Torí àwọn eléyìí oyamì lẹ́nu, tor. Àmọ́ ṣùgbọ́n bó ṣe jẹ náà nu, eyaan a gbà fún yín bẹ náà ni.

Ṣé o fẹ́ràn iyan? Mo fẹ́ràn iyan gidigan àmọ́ mi ò lè ro, ìyàwó mi na ó sì lè gùn. Bó ṣe wà òun tí ó á jẹ ajẹ́nú.ni ìgbà mi kì sọ̀rọ̀ iṣú ni. Ìgbà mi ọ̀rọ̀ pé ṣé ẹni tí ó gùn ni àbí ẹni tí ó sọ ibẹ̀. Àmọ́ bí wọ́n bá sin iyan jíjẹ ni gbogbo àlà fẹ́ràn rẹ̀. Be yan kań bá bàbá mi ro níṣin máa ṣì jẹ.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù october torí pé òun ni ìgbà tí wọ́n bí mi òun sì ni oṣù tí Nigeria gba independent. Oṣù tó láyé gidi gan ni. Tosí tí tún wá lára oṣù ìparí ọdún, tí gbogbo ẹ̀yàn máa ń dúró dè kí a máa wò ó pé àwọn ó ṣe ǹkan, àwọn ó ṣe ǹkan nínú rẹ̀

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè lárúbáwá lèdè tó wù mí tí mo fẹ́ kọ́. Koda mo ti bẹ̀rẹ̀ sí í kọ gan, tí mo bá wa kọ́ tán bóyá mo wa le kọ́ èdè Faransé tí wọ́n ń pè ní French, àbí èdè Spain àmọ́ èdè lárúbáwá un, oun ni èdè tó wù mí tí mo sì fẹ́ kọ́ torí ó ṣe pàtàkì púpọ̀ nínú ilé ayé ẹ̀dá.

Ṣé o máa ń pàdé afọjúsùn títà rẹ? Èwo ni je afọjúsùn titá torí ọlọ́run. Èmi ò pàdé ǹkankan tèmi o. Tori tẹ́ bá ní se mo máa ń pàdé afọjúsùn títà mi. Tọ́, bó lo ṣe rí, bó lo ṣe jẹ́ mi ò mọ̀. A pàrọ́, bá ti pàrọ́ ni ìjà le. Afọjúsùn títà te ń sọ yìí kò yé mi kankan.

Ṣé o féràn wa ní òru? Un un, ọ̀sán mo féràn yin. To bá ni mo féràn yin lóru àbí mo féràn yin lọ́sàn án. Mo tẹ̀ẹ́ fẹ́ sọ̀ún tẹ bí òru jẹ́ èéjẹjẹ ẹni tí ń sọ. Ṣé mo féràn wa ní òru àbí mo féràn wa lóní ọ̀sán? Orú èléyìí tẹ ń sọ kò fẹ yé mi mọ́. Tọ, ẹ bá sì sọ̀rọ̀ níìsín, ó dàbí i bà pé ìyẹn mú yin ṣeré àbí ìṣe.

Irú fóònù alábagbeka wò ni ó ń lò? Fóònù tèmi n lò, itel ni fóònù tí èmi lò torí fóònù tó sì gidi ni. Fóònù tó jẹ́ pé ó ní agbára, ó sì ní bátèrí. Àmọ́ problem mi pẹ̀lú fóònù alábagbeká tí mo ń lò ni pé kò ní internet network tó da bó ṣe wà un internet network rẹ̀ ò dáa gidi gan mi o wa máa ń tó fà. Àmọ́ èmi na o try àti change fóònù.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ jẹ́ ǹkan tó jẹ́ pé, àwa ò kàákún tiwa, ṣùgbọ́n àwọn èèyàn máa ń pe, máa ń jẹ́ máa sọ, àwọn kíni àmì ìràwọ̀ ṣe pẹ̀lú èèyàn? N ma àmì ìràwọ̀, mi kò sì ní ohun tí mo fẹ́ fi ṣe torí pé kò wúlò fún mi, kò sì wúlò fún ǹkan kan. Ṣùgbọ́n àwọn èèyàn á sọ pé, tọ̀ ká lo àmì ìràwọ̀. Àmọ́ mi wọ́n kò sí ohun tí mo fẹ́ fi àmì ìràwọ̀ ṣe.

Báwo ni o ṣe máa ń rí, ri, n ri, ìpèsè àwọn ohun èlò ìwé eléyi to yẹ́ kọ́ o jẹ n tó jẹ pé ó jẹ́ káyefi fún mi tó sì jẹ́ pé mi ò mọ dáadáa. Àmọ́ tí bá ní mi ò ní sọ̀rọ̀ yóò da wipé mo ti gbà pé mo ti dì fìtì pé oye kí n sọ̀rọ̀ dé ye kí n fi le mo, kí n mo fẹ́ sọ. Àmọ́ pé báwo ni o ṣe máa ń rí ìpèsè ohun èlò yìí kò yé mi dáadáa.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ̀ sí? Kọ́kọ́rọ́ mi bó ti wọ́n ju window máa ń fi sí, màá pàdé. Ọjọ́ boh osi nímì náà tó jẹ́ mo máa ń fi sapo tí mo mun jáde. Tí bá wá sì èyí tí mo fi sapo tí mo sọnù, èyí tó ń bẹ lójú window máa sì rọra fi style má mú, mo fi sí ilekún. Tàbí mo wá mọ boya ń bẹ̀rẹ̀, ibo ni wón fi kọ́kọ́rọ́ rẹ̀ mí sí ni, kẹ́ní bá wá mú kẹ́ wọlé o. Èmi ò mọ̀, àmọ́ kọ́kọ́rọ́ mi bí mo ṣe ń ṣe, mo sọ fún ẹ.

Ṣé orí máa ń fọ ọ? Tọ̀, orí fífọ̀ ìṣẹ̀ǹtẹ̀ tí ẹ̀yin fi ń ṣeré kò sì fọ èmi. Ṣùgbọ́n mo mọ̀ ohun tó jẹ́ orí fífọ máa ń fọ, ṣé lógun ni fún fífọ̀ yìí, fífọ̀ àbí wo ni? Nítorí orí fífọ̀ tí a béèrè yìí ò jẹ́ ǹkan tó yíka ẹfi, mo sì mọ ẹ̀yin tó ní. Tó kùn ní ẹ bá wa kẹ́ṣọ̀ fún mi kí n máa gbà.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan kan tó jẹ́ pé tí wọ́n bá bí ọ ní àríwá pọ̀ lọ́ọ̀ṣà ni wọ́n ṣe, nínú kọ́ bá yẹn kọ exam lọ́fẹ̀, nínú kọ́ bá yẹn tajẹ̀ lọ́fẹ̀, nínú kọ́ bá yẹn ṣé lọ́fẹ̀, nínú tí wọ́n bá ní mọ́tò kọ gbé lọ́fẹ̀ tọ̀. Ìsiṣe ọ̀fẹ́ yìí oun jẹ́ nǹkan ti o i se nǹkan kayefi tó sì wọ́pọ̀ nínú ẹ̀yàn wa.

Ṣé o fẹ́ràn jókòó ní ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ ǹkan tó jẹ́ pé mi ò wọ̀ rí, tọ̀ tẹ́ bá bi mí níru órò yìí kí mo fẹ sọ torí ì ń fẹ́ràn jókòó nílé, nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú torí ọkọ̀ òfurufú jẹ́ ǹkan tí mi ò tie lowo, tí mo le dé bẹ. Àwọn tó ń lówó na lẹ̀ bí, awọn na ma bí wọ́n ṣe dé bẹ.

Nígbà wo ni o kẹ́yìn fò tán? Ìgbà wo ni mo kẹ́yìn fò yìí kì í ṣe ǹkan tí mo le ṣàlàyé torí pé kíni mó sẹ́ mo ohun tí eń sọ. Tàbí bó bá rí bandé kò sì wá ṣe fẹ́ ṣe, èyí ó ṣàṣì jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. Àmọ́ ìgbà wo ni mo kẹ́yìn fò yìí kò yé mi, kò sì le yé mi. Ẹ fún mi ní kọ́nsì ní te mi.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Bo ṣe wàá ń hùn ẹ̀mejì ló yẹ kí n má fọ eyín lójojúmọ́, àmọ́ lọ́wọ́lọ́wọ́ tí a wà yìí báyìí ẹ̀kan ni. So mi ò mọ̀ n ti mo fẹ́ sọ fún ọ. Àti fọ eyín lẹ́ẹ̀mejì lójojúmọ́ kò le, àmọ́ ó sì tún ni ra torí mi ò lè ṣe. Àwọn èèyàn wà tó sì se pé ẹ̀kan gan wọn ò ní fọ eyín wọn, kò sì kan wọ́n.

Ṣé o fẹ́ràn rin òkè? Mo fẹ́ràn rin òkè bí i tí bó o kò yé mi. Àmọ́ ngbà mí n tà nkò yiì ki pe tán torí kí ni kò sí be sẹ bi mi pé se mo fẹ́ràn òkè tẹ́síìnì fún mi láàyè tí ń gbà. Àmọ́ ṣùgbọ́n n tẹ so náànú, à bayin gba bẹ́ se ní àgbà náà ni kí la fẹ́ ṣèṣì.

Báwo ni o ṣe máa ń kojú ìṣòro níbi iṣẹ́? A ti kọjú ìṣòro níbi iṣẹ́ kò le torí èèyàn o gbọdọ̀ máa sá fúnṣẹ́. Tí o bá sá fún ìṣòro rẹ, yóò sì padà wá bọ̀ ọ ni. Nígbà tí ẹ̀yin ní í ṣe ṣe ni pé kó wọ̀wọ̀ ni o ṣe kojú ìṣòro rẹ. N témi máa ń ṣe ni pé màá wá wo àwọn ìṣòro mi. Èwo ni alákọ̀ọ́kọ́, èwo lẹlẹ́ẹ̀kejì, èwo laà gbọdọ̀ mú ṣeré, màá wá kọbi ara.

Báwo ni ó ṣe máa ń kojú ìdènà ọkọ̀? À, ìdènà ọkọ̀ ní Nàìjíríà ta wa yii, tọ́ ba ti ẹ lọ́ serious ọ̀ dojú ko Àwọn tí ó ti ẹ́ múu tí ó gbọ́n wọ́n bẹ, ọwọ́ wọn dáadáa wọ́kọ́ láwọ̀ síi torí hún, kò kàwọn ohun kan bọ́ jẹ́ ní wọ́n tí wọ́n bọ́ nínú jẹ́. Ọ̀loun máa bawa nu jẹ́.

Ìrọrí mélòó ni o máa ń lò? Ìrọrí tí mo ní lórí bẹ́ẹ̀dì mi mẹ́ta ni àmo ẹ́yọ̀kan lè mí lò. Kosi bi eyan se fẹ́ lọ ìrọrí papọ̀, ṣé yóò fi ìrọrí sórí ni, bí ó bá fi ìrọrí ṣẹ́ṣẹ́. Tọ̀, àmọ ìrọrí wà pe ki ẹ̀yan lò. Ìgbà mí t'aba ti fẹ́ ṣì, a sì má sì yín ó lọ ìrọrí tó ju ewé mẹ́yọ̀kan lọ, ewé tó ju méjì lọ. Àmọ ìrọrí tí mo máa ń lò gangan, gangan, gangan, ẹ̀ o.

Ní ìgbà wo ni o máa ń ṣe ìmótótó ilé rẹ? Ìmọ́tótó ilé mi, mo máa ń ṣe lọ́sẹ̀ lọ́sẹ̀. Ní ìkẹ́yìn ọ̀sẹ̀, màá gbá, màá tún ṣì máa ṣe fọ̀ gbogbo aṣọ mi. Kódà máa dán fún gbogbo abọ́. Ìmótótó ń gbà tó yẹ kí eeyan ṣe náà ni ìgbà tí eeyan wà ni around. Ngba tó bá se ìmótótó tó sá lọ sọ sá sọ tó lọ ibi kán, yóò kan ya eyan lẹ́nu náà ni.

Ṣé o máa ń ṣe ìdárayá? Tò, ìdárayá jẹ́ pé ǹkan tí àwọn èèyàn máa ń ṣe, wọ́n lọ party, bí àwọn ọ̀rẹ́ wọn wà, bá àwọn ọ̀rẹ́ wọn ṣe lọ lónìí, àbí kí wọ́n lọ mu ǹkan. Tò, ìdárayá tí èmi ń ṣe ni pé kí n wo bọ́ọ̀lù, wọ́n le mọ̀ sí dárayá tí ń bá wo bọ́ọ̀lù àbí tí mo lọ gbá bọ́ọ̀lù, ara mi máa ń fẹ́kẹ́, inú mi a sì dùn. Àmọ́ ìdárayá tí àwọn èèyàn mọ̀ sí dárayá ni kí a lọ party, kí a flex kí a yé rí wa àbí ìwòríkí, èyí ò ní ìdárayá kan.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Mo máa ń ṣe ìpè fídíò. Medium tí mo si máa ń lò náà ni WhatsApp. WhatsApp tiẹ wá dáràn lọ́wọ́ wa gbogbo oun tí a bá fẹ́ ṣe ń ibíṣẹ́ wa WhatsApp ni, tí a bá fẹ́ gbé fídíò WhatsApp ni, tí a bá fẹ́ daapada WhatsApp ni. Bo ṣe wa un pé fídíò tó dára jù tó sì yori yori tí ẹ̀ lè ṣe jù náà ní ìpè fídíò. Àmọ́ àwọn èèyàn wá, kó sí oùn ti wọn ò le sọ.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? À ìsọ ìsọdọ̀tun ọkàn gbogbo ìgbà mo máa ń ṣe. Torí tí ẹeyan bá lọ́ ní kí ẹ máa ro ìdàkejì, yóò kán tètè kú ni torí ohun tó wà níbẹ̀ ni pé ohun tó wà lẹ́yìn ẹfa ò ju eje lọ. Àmọ́ kí ẹeyan máa ṣe ìsọdọ̀pọ̀ ọkàn ó ti dáa jù, wà á fi lé e rú dáadáa, wà á fi le mọ èyí tí ó da, wà á fi le mọ ìdá.